Bẹ́ẹ̀ni, màá ń gbọ́ podcast lẹ́ẹ̀kọ̀kan, ṣùgbọ́n ó ti ṣe díẹ̀ tí mo ti gbọ́ podcast, torí mi ò nífẹ́ sí láti máa gbọ́ podcast lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń gbọ́, torí ó dáa kí ẹeyan máa gbọ́ podcast. Agaga àwọn tí ó má ń se ènìyàn ní ànfàní, órisiriṣi podcast ló wà, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni wòń e ṣeèyàn lànfàní. Fún èmi ò, bí emi ṣe rí niyen, àwọn podcast tí mo máa rí most of them ò ń ṣe ènìyàn lànfàní. Ṣo eyi tí mo bá rí tó maa ń ṣe ènìyàn lànfàní, mo máa ń gbọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé nígbà mi. Mọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń ṣiṣẹ́ láti ilé-ìwé torí ilé-ìwé gíga ni mo ṣi wà. So tí bá wà ní ilé-ìwé gíga ta bá ní lecture ní àsìkò yẹn, mo máa ń ṣiṣẹ́ láti inú ilé-ìwé kíláàsì nínú kíláàsì mi, mo máa ń ṣiṣẹ́ níbẹ̀. But nílé náà, mo máa ń ṣiṣẹ́ nílé náà dáadáa lọ́pọ̀lọpọ̀ ìgbà torí mo nífẹ̀ẹ́ láti máa ṣiṣẹ́ láti ilé náà. Bẹ́ẹ̀ ló ṣe jẹ́